Lọ́dọ̀ ọdún, àwọn ọjọ́ tí ó wà fún Simi okéré, kò ló ń kà, kò ló ń kà. Tẹ́lẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ láti tà, nísìnyí mo máa ń ṣiṣẹ́ nílé. Torí náà tí n bá, mi ò lè mọ lára bóyá mo n ṣiṣẹ́ jù nítorí ilé mo máa sábà wà gbogbo ìgbà tí mo n ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba kódà òhun ni mò ń ṣe tẹ́lẹ̀. Iṣẹ́ lọ̀bọ̀ lọ̀bọ̀, báwọn èèyàn gbé àwọn ọjà, ọ̀sọ́ tun sosí èsì bẹ́bẹ́ lọ.

Èdè tí mo fẹ́ kọ́ ni Lárúbáwá, Lárúbáwá mo fẹ́ kọ́. Kọ́ dẹ̀ ń pè ní Arabiya. Tá wọ́n, oní Lárúbáwá a máa lò. Ó le, mo ti bẹ̀rẹ̀ kíkọ̀ ẹ̀ ṣùgbọ́n ó le ṣùgbọ́n eléyìí ò ní ń, fá mi sẹ́yìn, máa gbìyànjú láti máa kọ́ ọ.

Bí mo ṣe máa ń ṣètò àwọn email mi ni pé, tó bá ti di láàárọ̀, tó bá ti jí, màá sábà yẹ̀ wọ́n wò. Láti yẹ̀ wọ́n wò, máa ti wo. Torí mo ní ọ̀pọ̀lọpọ̀ email. Máa ti wo, tó bá ti wo, máa á wá ṣe Màá pín wọn sí, màá pín wọn yà kí n wá mú àwọn tó ṣe pàtàkì kọ́kọ́

Bẹ́ẹ̀ni, ó máa ń fi ìpara sára lóòrèkóòrè tàbí lẹ́ẹ̀kọ̀kan tí ń bá, lẹ́ẹ̀kọ̀kan tí ń bá rí lò bóyá ó ti tán bóyá àti rà mí ṣùgbọ́n tó bá wà nílé, máa sábà fi para.

Àwọn áàpù tí máa ń sábà lò, òun ni àwọn tí máa ń lò fún kí o máa dá wọn oníbàárà lóhùn àti bí bá wọn sọ̀rọ̀. Ohun ni wọ́n ń pè ní WhatsApp.

Mi ò sábà lo ju ìrọrí ẹyọ kan tàbí méjì lọ. Nítorí bí tí mo máa ń sùn pẹ̀lú àwọn ìyàwó àti ọmọ.

Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù torípé àwọn àsìkò wọ̀nyí ni a máa ń lò fún ẹ̀rántí Ọlọ́run. Àgàgà irun ti Ọlọ́run a máa lò fún àti fi ṣiṣẹ́ sáré ṣe àwọn iṣẹ́ kan tó máa wúwo. Sáré mú wọn kúrò nílé nígbà tí ọpọlọ sì tútù. Kó tó dìpé ọpọlọ máa gbóná. Ìmọ́lẹ̀ ni mo fẹ́ràn jù, ìmọ́lẹ̀ òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, máa sábà fi owó pamọ́. Ṣùgbọ́n ẹnu ijọ́ meta yíi kòrórun ó le láti ṣe bẹ́ẹ̀ nítorí pé òun jẹ́ ń lo, owó ounjẹ́ ń lo sókè. Ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo, àde feṣe fẹ́ bíi ṣe fára náà kódà kòrórun rara Àwa ń bẹ olọ̀ún kọ́ lóuń jẹ́ kòrórun.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù nígbà mi. Ti Oúnjẹ ye bá dùn gan, tàbí àwọn nǹkan tí mo fẹ́ràn wà níbẹ̀. Tàbí emí na ní mọ̀ jẹ́ pa mọ́ pé mo fẹ́ jẹ nígbà mi, mo máa ń sábà wáyé bẹ́ẹ̀

Uhm, bẹ́ẹ̀ni. Nígbà mi kò ṣe ní gbogbo ìgbà, kò ṣe lóre kóòrè. Nígbà mi ni mo máa ń mú coffee níbi iṣẹ́. Àti pé ó wá níbi iṣẹ́ bá ṣe ri, ní ibi iṣẹ́ bá ṣe ri, torìe mí fẹ́ ẹ to je pé bóyá o n ṣe àìsàn, o wáa dé ibi iṣẹ́, tó wá fún mi ní coffee tàbí tea. Coffee ni máa ń mú torí kò ní jẹ́ kí n sùn.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Nígbà mi mo ma ń fi, mo ma ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Nítorí tí bá wo bó ṣe wà lọ́wọ́ mi sí tàbí bí àwọn òṣìṣẹ́ bá ṣe ṣiṣẹ́ sí, máa fún wọn lówó, mo lè fún wọn lówó àfikún.

Ah, data tí n máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ gan. Kódà mí ìmọ̀ iyẹ ouǹka è, mìmọ̀ iyẹn ouǹka è, mìmọ̀ iyẹ ouǹka è. Màá sábà ra gíìgì márùn, gíìgì márùn màá sábà fi ṣiṣẹ́. Ṣùgbọ́n kò tọ́ mi ju ọjọ́ mẹ́ta, kó bá fẹ́ ṣí díẹ̀, ó fẹ́, ó máa lè bọ́ ṣọjọ́ mẹ́rin ṣùgbọ́n bí ọjọ́ mẹ́ta yẹn ló máa ń sábà dúró fún mi.

Bí mo ṣe máa ń ṣe ìbálòpọ̀, ìbáṣepọ̀, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́ pọ̀ ni pé mo jẹ́ ẹnìkan tó máa ń bọ̀wọ̀ fún àwọn èèyàn gan, mo jẹ́ ẹnìkan tó máa ń gbìyànjú láti ṣe àwọn èèyàn ni dáadáa nítorí pé à mójo iwájú pé bólorun ṣe dá wa lẹ́dà, a gbọ́dọ̀ máa rán wọ́n pa wá lásẹ pé ká máa ṣe dáadáa sí àwọn èèyàn. Kò sí ibi tí ó ti le wà, bóyá dúdú ni o àbo pupa ni o, ko sibi to ti le wa keeyan má ṣe dáadáa sí wọn, kí a má ṣe dáadáa sí ara wa nítorí pé à mọ nǹkan tí a lè dì lọ́la, à mọ nǹkan tí káluku lè dì lọ́la. Ṣe àwọn èèyàn ní dáadáa tawa bá fẹ́, tawa bá fẹ́ kí wọ́n ṣ'áwon ọmọ wa náà ni dáadáa nítorí ojú wa ò lè tó gbogbo ẹ̀